Bẹ́ẹ̀ni mo máa ń rántí àlá mi, ìrírí tó sì máa ń dẹ́rù bà mí. Mà á tají ní ojú oorun mi nítorí pé mo ní àlá burúkú, mà á sì máa mí tutùpe. Ṣùgbọ́n mo máa ń fi ọkàn ara mi balẹ̀ pé mà á gbàdúrà sí ọlọ́run, mà á sì wá ààbò lọ́dọ̀ ọlọ́run.